Uhm, báwo ni o ṣe máa ń kọ ojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Torí kò sí ni, ọjọ́ ìdùnnú máa wà, ọjọ́ ìbànújẹ́, ọjọ́ ara líle, ọjọ́ ara ríro. Sooo, njẹ́ báwo ni o ṣe máa ń kọ ojú, báwo ni o ṣe máa ń kọ ojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ rẹ?

Hmm, orin wo ni o féràn jù? Orin wo ni o féràn jù ní gbogbo orin nínú àgbáyé? Orin wo ni o féràn jù? Bí a tilẹ̀ sọ wípé ní ìlú Nàìjíríà orin wo ni o féràn jù?